Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè, pàápàá jùlọ tó bá jẹ́ pé ibi tí mo máa lọ ní, e, jìnnà gidi tàbí tó jìnnà díẹ̀ tàbí tí, e, ó bá jẹ́ pé mo ti pẹ́ dé ibi iṣẹ́. Ẹ̀yà ìgbà tí mo máa ń sábà lo ní ìgbà tí màá lọ sí, a, ibi iṣẹ́ torí, e, ilé tí, e, ibi iṣẹ́ wa wà, ó jẹ́ ilé tó ga gidi gan ni àwọn yàrá yẹn pọ̀ sínú rẹ̀. Ìdínìyẹn tí, a, mo fi máa ń lo tí màá fẹ́ tètè dé ibi iṣẹ́ tí mo bá ti wọ bẹ́ẹ̀ yẹn, à máa gbé mi lọ sókè lọ sí, a, ibi tí, a, iṣẹ́ mi wà, ibi tí, a, ilé iṣẹ́ mi wà ní, a, ilé ìwé náà. Ǹkan tí mo fi máa ń lo náà nìyẹn. Mo dẹ̀ ṣe fẹ́ràn rẹ̀ torí ó máa ń yá. Kò yẹ kí n jẹ́ kí èèyàn a ṣe wàhálà láti máa kọjá orí ǹkan tí a ń pè ní staircase ní èdè gẹ̀ẹ́sì. Kò yẹ kí ẹ̀yin máa ṣe wàhálà láti máa kọjá orí rẹ̀. Aìkiri, e, ìdí nìyẹn tí mo fi fẹ́ràn ẹ̀rọ ìgbésókè, a, nìyẹn àti pé èèyàn lè pàdé àwọn èèyàn tuntun àtàwọn èèyàn tí ó mọ̀ rí nínú rẹ̀. Ẹ̀nìyàn dẹ̀ lè ṣe ọ̀rẹ́ náà, a, nínú-- èèyàn lè mọ ọ̀rẹ́ náà nínú, a, ẹ̀rọ ìgbésókè náà dẹ̀ jẹ́ ǹkan tó máa ń mú kí, a, ìrìn èèyàn yá. Ó máa ń jẹ́ kí, a, ìrìn yá fún, a, èèyàn. Èyí tí èèyàn fi dẹ̀ ṣe máa ń fi lọ nígbà ǹkan tí a ń pè ní staircase. Ẹ̀nìyàn kọ́ máa wọ inú ẹ̀rọ ìgbésókè, a dẹ̀ gbé ẹnu dé ibi tó ń lọ. Ọ̀bẹ á òkè lọ́ lọ ni tàbí ìṣàlẹ̀ ẹ̀rọ ìgbésókè máa gbé ẹni náà dé, a, ibi bẹ̀ẹ̀ ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀, a, nìyẹn. Ó dẹ̀ tun ní àwọn ànfàní, a, kankan náà torí ó máa ń kọ́, kọ́ èèyàn mọ bí ṣe ń lo, a, àwọn, a, ẹ̀rọ ayárabíàṣá àti àwọn ǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti ṣètò àwọn iṣẹ́ àkànṣe. Tan bá ti fún mi ní iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀ yẹn, ọ̀nà tí mo máa gbà ṣe ni ó máa ń jẹ́ kí mo mọ bó ṣe máa rí. Ìgbà mìíràn o lè jẹ́ ilé láti fún mi ní iṣẹ́ àkànṣe náà tàbí iṣẹ́ tàbí ní ibi iṣẹ́ tàbí ní ilé ìjọsìn. Ibí tí wọ́n bá ti fún mi ní iṣẹ́ àkànṣe náà ló máa jẹ́ kí mo mọ ọ̀nà tí mo máa gbà láti ṣètò iṣẹ́ àkànṣe náà àti láti rí pé mo yànjú ẹ̀ dáadáa lọ́nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Bí bá ṣe jẹ́ pé ilé ló ti fún mi ní iṣẹ́ àkànṣe náà, tí ó bá jẹ́ mọ́ ǹkan tí mo ti ṣe rí ní a inú ilé, mo máa ti mọ bí mo ṣe máa ṣe é, mo máa dẹ̀ ti mọ bí mo ṣe máa ṣe é, ó sì máa jẹ́ ǹkan tí ó máa, tí ó ní ṣòro fún mi gidi gan ni. Tí ó dẹ́ máa rọ̀ gidi fún mi láti ṣe, kò dẹ̀ ní nira, tó sì máa ti mọ ọ̀nà tí mo máa gbà ẹ̀ mọ́. Tí ó bá jẹ́ ǹkan tí mi ò ṣe rí ni, àmọ́ tí màá rí èèyàn ní àwùjọ tó ti ṣe ǹkan bẹ́ẹ̀ yẹn rí, màá bèèrè ọ́ wọ́n bí wọ́n ṣe ṣe é, tí iṣẹ́ wọn kíni, mo máa ṣe ṣe ètò tẹ̀mi náà kí ó lè lọ bó ti tọ́ àti bó ti yẹ kí n má bà á jẹ́ kí n lè ṣe é dáadáa. Àmọ́ tí ó bá ṣe jẹ́ pé ibi iṣẹ́ náà ti fún mi ní iṣẹ́ àkànṣe náà, bí mo ṣe máa ń ṣe é tẹ́, tí ó bá ṣe jẹ́ mọ́ ǹkan tí mo ti ṣe rí, ó máa rọrùn fún mi gidi gan ni bíi ti éleyii náà. Àmọ́ tí ó bá ṣe jẹ́ ǹkan tó jẹ́ tuntun sí mi tí mi ò tíì ṣe rí, mo máa wá bí mo ṣe lè ṣe é tẹ́ ní orí íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ máa ronú náà fún ara mi, màá jókòó, màá ronú bí mo ṣe lè ṣe, àwọn ọ̀nà tí mo lè gbé gbà tí màá fi ṣe iṣẹ́ àkànṣe náà dáadáa. Gẹ̀gẹ bí mo ṣe sọ mo dẹ̀ máa lọ orí íńtánẹ́ẹ̀tì, àmọ́ tí bàá ti mọ ǹkan tí mo máa ṣe tàbí tí bàá ti rí ǹkan tí mo fẹ́ gan gan lórí íńtánẹ́ẹ̀tì nípa iṣẹ́ àkànṣe náà, mo lè gbé lọ bá àwọn tajo ṣiṣẹ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, màá bi wọ́n, pàápàá jù lọ àwọn tó ti wà ní ẹnu iṣẹ́ oun. Ṣiwáájú mi màá bi wọ́n bí mo ṣe lè ṣe àti ọ̀nà tí mo lè gbé iṣẹ́ àkànṣe náà gbà táa fi lọ dáadáa. Igbàámi náà mo lè gbé lọ bá ọ̀gá mi ti wón fún mi, màá ṣàlàyé fún wọn pé ǹkan tán, iṣẹ́ tán fún mi, mi ò mọ̀ bí màá ṣe ṣe é dáadáa, pé kò yé mi, pé kan to mi sọ́nà, bi mo ṣe lè gbà láti, ọ̀nà tí mo lè gbà láti ṣe é dáadáa àti láti ṣe é tọ́ ẹ. Won a wa salaye fún mi, ti won ba ti wa salaye fún be yen, maa wa joko maa wa ko àwọn nkan ti won so fún mi yen tàbí àwọn nkan ti mo ti se iwadie maa wa ko sile. Ma ṣètò e bi mo se le se, maa wa too wọ́n lọ́nà tó tọ́ tí mo ṣe lè ṣe ti a fi rọrùn fún mi gidi gan ni. A de jẹ́ pé a ṣe é ṣe tí ò ní nira gidi gan ni, tí ó dẹ́ jẹ́ pé a já sí ǹkan tó dá, tí ò ní jẹ́ wipé èèyàn kan fi àkókò ṣòfò ní, tí ó bá ti yá bí mo ṣe máa ṣe tò ẹ̀ ni. Mo dẹ̀ máa rí pé mo tẹ̀lé àwọn ǹkan tí mo ti kọ sílẹ̀ yẹn pé boyẹ kí n ṣe yẹn, màá rí pé mo tẹ̀lé wọn lọ́nà ti o to àti lọ́nà ti o ye, bi mo se maa se niyen.

Ton ba ti, tí n bá ti rí ìṣòro bẹ́ẹ̀ yẹn ní ibi iṣẹ́, tọ́n bá ti gbé iṣẹ́ fún mi tí wá jẹ́ pe ó ṣòro, tàbí tí n bá ti rí ǹkan tí ó nira fún mi láti dojúkọ ní ibi iṣẹ́, bí mo ṣe máa dojúkọ ẹ̀ ni wípé mo máa lọ gbé bá àwọn tó ti wà lẹ́nu iṣẹ́ ṣáájú mi, àwọn tí à ń pè ní alábàáṣiṣẹ́ pọ̀, tà jọ́ ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ tó de jẹ́ pe wọ́n ti ń ṣiṣẹ́ ṣáájú mi, tọ́n dè mọ àwọn nǹkan àjùmilọ nípa iṣẹ́ náà. Máa lọ gbé bá wọn kan lè ṣàlàyé fún mi, ọ̀nà tí mo lè gbé gbà láti yanjú ìṣòro yìí náà ní ilé iṣẹ́ hun. Tọ́ bá tie ti jẹ́ pé wọn o mọ ǹkan tí mo le ṣe mo máa lọ gbé bá àwọn tà ń pè ní ọ̀gá ilé iṣẹ́, àwọn tó jẹ́ pe, àwọn ọ̀gá lọ jẹ́ sí mi, máa lọ gbé iṣẹ́ náà bá wọn tàbí ìṣòro náà bá wọn kan bá mi yanjú ẹ. Kì í ṣe pe màá fún wọn pe kan bá mi yanjú ẹ, ti máa fi gbelẹ̀ fún wọn o, àmọ́ wọ́n máa ń kọ mí ni, màá jókòó tì wọ́n, wọ́n a wá kọ́ mi, wọ́n á kọ́ mi ní ọ̀nà tó tọ́ tí mo lè fi yanjú ìṣòro. Bí mo ṣe máa ń ṣe nìyen, tọ́n bá ti wá kọ́ mi bẹ́ẹ̀ yẹn. Wọ́n a wá lọ wo wa ni, fún mi pé kí n lọ ṣe fúnra mi. Ìgbà mìíràn náà wọn lè bá mi ṣẹ́, wọ́n á nipé kí n fojú sí i, wọ́n á bá mi ṣẹ́, wọ́n á fún mi ní ìmì tò jọmọ́ ìṣòro náà pé kí n tú ṣẹ, pé kí n ṣe kan lè mọ̀ boya mo kọ́ ǹkan tán, fi han mi dáadáa, bóya o ti yé mi dáadáa. Ìgbà mìíràn náà wa kan ṣàlàyé fún mi náà ni. Wọ́n á dẹ̀ fún mi kí n lọ ṣe párí, kí n lọ ṣe ìṣòro, kí n lọ dojúkọ ìṣòro. Bi mo de máa ń ṣe nìyen, to bá dẹ́ ti ní ìbéèrè, mo máa pè wọ́n láti bi wọ́n. Boya mo gbagbe nǹkan tọ́n ṣọ, tí wọ́n ṣàlàyé fún mi, mo máa pè wọ́n láti bi wọ́n nǹkan tọ́n ṣọ nígbà yẹn bí mo ṣe máa n dojúkọ àwọn ìṣòro èyí náà nìwọ̀nyí. Mo máa ìgbà mìíràn náà tí kò bá sì ẹnì tí mo lè gbé fún mo le lọ sí orí íńtánẹ́ẹ̀tì, nǹkan tà ń pè ní orí wẹb láti lọ wá àwọn nǹkan kan tí mo lè fi yanjú ìṣòro yìí náà. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rí àwọn ọ̀nà tí mo lè gba yanjú àwọn ìṣòro yìí. Ìgbà mìíràn tun wa to jẹ́ wipé àwọn nǹkan báyìí máa ń nira láti wá láti rí ní orí nǹkan tí à ń pè ní orí íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ máa wa wá ọ̀nà mìíràn láti lọ ma gbé gbà. À mọ́ lè wo àwọn nǹkan tà ń pè ní àwọn ìwé tó wà ní ibi iṣẹ́, àwọn ọ̀nà tó ti fi ṣe, àwọn èèyàn tó ti ṣe iṣẹ́ bẹyen ri to jo mo iṣẹ́ ti won gbe fún mi yen, ìṣòro yen ma wa ọ̀nà bawon yen se yanju e ma wa lo nǹkan ton lo náà láti fi yanju ìṣòro yi náà ọ̀nà ti mo maa n gbe gba ni iwonyii.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gba láti máa rí àìpèsè àwọn ohun èlò. Tí máa sì gbowó bẹ́ẹ̀ yẹn ní oṣù, mo máa tọ́jú owó fún àwọn ohun èlò. Kótó dìbà tí mo bá ti gbowó yẹn, mo máa ti kọ àwọn ohun èlò tí mo nílò. Máa lọ ajíka ilé, àwọn nǹkan tí wọ́n ń pè ní store í ilé ìdáná, máa gbé bílé tí à ń kó oúnjẹ sí nínú ilé. Mo máa lọ wo àwọn oúnjẹ nínú yàrá oúnjẹ yìí, màá lo àwọn oúnjẹ ti ko pọ̀ mọ́ tí mo máa nílò láti ra kún wọn. Ẹ́ẹ̀ máa wo àwọn nǹkan oúnjẹ, àwọn ohun èlò náà tí mi ò ní mọ́ tó yẹ kí n rà àti àwọn náà tí mo máa ní ìwúlò wọn tí mo fẹ́ lò. Àwọn bí mo ṣe máa wádìí àwọn tí mo máa nílò láti rà níyẹn tí màá ti gbowó oṣù. Bí màá ti wá gbowó oṣù yẹn, màá wádìí iye ìtọntàn àwọn ohun èlò yìí àti màá wá ṣe àkíyèsí bí awọ̀ tí mo ní, bí àwọ̀ tí wọ́n gbà fún bẹ́ẹ̀ tọ́ tí ó yẹ kí n fi lè fún ohun èlò, bí àwọn máa tó mi láti ra àwọn nǹkan rẹ̀. Tí ó bá ti tó mi, mo máa wá tú àwọn nǹkan, mo máa yọ lára àwọn ohun èlò yìí, mo dẹ̀ máa dín lára àwọn nǹkan àwọn tí wá ti yà kúrò, boyaw ọn pọ̀ jù fún mi tí àmi ò nílò gbogbo wọn. Màá kọ́, màá jọ lára wọn. Ìgbà mìíràn náà àwọn tó bá ṣe pàtàkì jù nìkan mo máa rà. Papa jù lọ tó bí mo bá ti pò àwọn tó ṣe pàtàkì jù lọ ma, màá sábà fi lè sí inú ìwé náà tí mo máa rà dandan dandan. Àwọn tí ó bá ṣe pàtàkì jù tàbí àwọn tí mo bá ti nílò lẹ́sẹ̀kẹsẹ̀, màá fi wọ́n lè fún ìgbà mìíràn tí owó won bá ti yọ. Bí mo ṣe máa ń ṣe ìpèsè àwọn ohun èlò yìí nìyí. Ìgbà mìíràn náà àwọn èèyàn máa ń fún mi ní àwọn ohun, ohun èlò. Gege bí bàbá àgbà tí máa ti kí lọ kí àwọn èèyàn, bí àwọn amọ̀lẹ́bí ni tàbí àwọn ọ̀rẹ́ tí máa ti lọ kí wọn, wọ́n sì máa fún mi ní àwọn ohun èlò. Gege bí ẹ̀bùn kí n lè gbé lọ ilé. Ìgbà mìíràn náà tí màá ti fún be yen máa, tí wọn ṣe pé mi nìyí nílò láti máa ná owó lórí wọn. Ẹ̀ dẹ̀ máa jẹ́ kí n rí owó tó rí, lórí àwọn nǹkan èlò mi tí mo sì ní ìwúlò rẹ̀. Bí mo ṣe máa ń rí ìpèsè fún àwọn ohun èlò ni. Ìgbà mìíràn náà máa ń jẹ́ pé mí kí n rí owó fún àwọn ohun èlò, emì wa kí a rà wọ́n. Mo máa wá ọ̀nà mi láti máa ṣe oúnjẹ bí mo ṣe máa ń ṣe náà ni. Ìgbà mìíràn náà bí owo tó ò bá ti pọ̀ bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá ti di pé owó mọ́tò ń gba owó púpọ̀ lọ́wọ́ mi, mi ò ní lọ sí ibi. Ṣé màá ṣẹ́ láti lé kí n lè rí owó tí màá fi pèsè láti fúnra mi láti fi ra àwọn ohun èlò yìí. Bí mo rí ọ̀nà tí mo máa ń gbé, àbí àwọn ọ̀nà tí mo máa ń sábà gbé, ìbá ni yẹn láti máa ṣe ìpèsè fún àwọn ohun èlò. Àwọn ohun èlò tó máa ń ṣe pàtàkì sí mi jù ní àwọn ti ohun èlò tí màá fi ṣe ọbẹ̀. Torí tí màá ti ní obe bẹ́ẹ̀ yẹn, màá le jẹ nǹkan tí mba ti fẹ́. Idi ni ẹ́ ti ìyẹn fi jẹ́ pàtàkì, kí ni ẹ́ ti ìyẹn fi ṣe pàtàkì fún mi. Tí àwọn ohun èlò mi ẹ, mo dẹ̀ máa sábà rí pé mo, mogbodo rà dandan ni. Tí màá ṣe, tí màá jẹ níra wọn tóku tó àwọn ohun èlò to beyẹn, màá rí pé à mì rà wọ́n pé mi ò nílò fi wọ́n lè kọ́ nkíni se ọbẹ̀. Torí tí màá ti rí ọbẹ̀ síbẹ̀

Bẹ́ẹ̀ni, èmi mọ̀ bí a ti ń ṣe oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ ṣe ni wọ́n ti kọ́ mi láti máa ṣe láti kékeré. Lára àwọn oúnjẹ tí mo lè ṣe náà ni àwọn tí ó jẹ́ pé èmi ló kọ́ ara mi, àwọn kan náà wà tó jẹ́ pé orí Íntánẹ́ẹ̀tì ni mo ti wo wọn láti mọ bí wọ́n ṣe ń ṣe wọn. Lára wọn ni àwọn oúnjẹ aṣọ wà ní àṣà Yorùbá. Àwọn ọbẹ̀ kọ̀ọ̀kan náà wà tó yẹ kí mo kọ́, tó yẹ kí a máa ń jẹ ní àṣà Yorùbá ni. Bíi ọbẹ̀ ata bá isin, àti ọbẹ̀ ẹ̀fọ́. Oríṣiríṣi ọbẹ̀ ẹ̀fọ́ ni mo lè ṣe. Mo lè ṣe ẹ̀fọ́, ọbẹ̀ ẹ̀fọ́ arówójẹjà mo lè ṣe, ọbẹ̀ ẹ̀fọ́ ẹfinrin mo lè ṣe, ọbẹ̀ ẹ̀fọ́ àwòrọ̀wọ̀ mo lè ṣe, ọbẹ̀ ẹ̀fọ́ ewúro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo dè ṣi lè ṣe ọbẹ̀ ẹ̀fọ́ ewédú náà, méjì sọ́nà mo lè ṣe, mo lè bọ ata, mo lè ṣe lè dín ata. Àwọn irú ọbẹ̀ tí mo lè ṣe ni ẹ̀yẹn, mo lè ṣe ọbẹ̀ ẹ̀gúsí náà. Àwọn ọbẹ̀ tí mo lè ṣe nìyẹn. Ti máa dẹ́ ti ṣe àwọn ẹ̀fọ́ náà, mo lè máa fi àwọn bí ẹja tàbí ẹran, bóyá ẹja wọ̀rọ̀wọ̀ ni tàbí ẹja panla tàbí ẹja a bí i tán sún ni tàbí tán yọ tàbí tán dìá tàbí tán bọ̀. Mo lè ṣe gbogbo àwọn èléyìí náà. Gbogbo wọn ni mo mọ̀ ṣe. Mo dẹ́ lè, mo lè fi ṣáwá sí i náà, bí ẹja ṣáwá tàbí súmù tàbí rakóté tàbí panla. Bí àwọn ẹja yìí, mo lè fi sí àwọn ọbẹ̀ ẹ̀fọ́ náà tàbí ọbẹ̀ ata tí mo ti dárúkọ̀. Wọ́n yìí náà, mo dé lè lò ẹran náà, bóyá ẹran màlúù ni tàbí ẹran ìgbẹ́ tàbí ẹran ẹ̀diyẹ tàbí ẹran igbó. Ṣá, oríṣiríṣi ẹran ni mo lè lò gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo dé lè lo ẹran ewúrẹ́ náà tàbí ẹran ẹlẹ́dẹ̀ láti fi ṣe àwọn ọbẹ̀ wọ̀nyí. Àwọn oúnjẹ tí mo wá lè ṣe, mo lè ṣe àwọn òkèlè púpọ̀ bí iyán, mo lè gún iyán, mo lè ro àmàlà, mo lè ro, mo lè tẹ́ bà, mo lè ro fùfú, mo lè ro púpúrú náà. Mo dé lè rò nǹkan tí a ń pè ní wíítì àti semo. Irú àwọn òkèlè tí mo lè ṣe ni ìwọ̀n, mo lè ṣe iṣu náà, mo lè ṣe iṣu, mo lè ṣe kúkúǹdùkú, mo lè ṣe nǹkan tí a ń pè ní kókò náà. Mo dé lè ṣe ìrẹsì náà, mo lè ṣe ìrẹsì fùfú, mo lè ṣe ìrẹsẹ́ tí a ń pè ní jọ̀lọ́fù rice, mo dé lè ṣe tí a ń pè ní fried rice náà. Irú àwọn oúnjẹ tí mo lè ṣe náà ni àwọn oúnjẹ náà pọ̀. Àwọn, àwọn náà a máa ń ṣe ní ilẹ̀ Yorùbá tí wọ́n máa ń ṣe jù lọ ní ilẹ̀ Yorùbá. Ó ní àwọn oúnjẹ kọ̀ọ̀kan tí mo ṣẹ̀ṣẹ̀ máa fẹ́ máa kọ́ ṣín tó jẹ́ pé àwọn àṣà mi náà tí máa ń ṣe bí i àṣà àwọn Hausa tàbí àwọn Fúlàní tàbí àwọn Igbo. Àwọn ìyẹn mo fẹ́ máa kọ́ ní isisiyi. Mo dé ṣi ń kọ́ wọn díẹ̀díẹ̀, mo ti mọ̀ wọ́n ṣe. Diẹ́diẹ́ náà mo dẹ́ lè ṣe ọbẹ̀ náà tí a máa ń fi ṣápá síi. Mo lè ṣe ọbẹ̀ náà, mo dẹ́ lè ṣe ọbẹ̀ náà tí a pè ní ọbẹ̀ kókò. Irú àwọn ọbẹ̀ tí mo lè ṣe ni wọ̀nyí. Mo dé lè ṣe oúnjẹ wọn náà, mo lè ṣe oúnjẹ náà tó lè bá wọn lọ dáadáa. Mo lè ṣe àwọn oúnjẹ náà, mo dé lè ṣe ẹ̀wà náà, mo dé lè ṣe nǹkan tí a ń pè ní spaghetti, mo dé lè ṣe nǹkan tí a ń pè ní noodles. Irú àwọn oúnjẹ tí mo lè ṣe ni mo dé lè ṣe àsáró náà tí a ń pè ní porridge. Mo lè dín oúnjẹ náà, mo lè dín iṣu, mo lè dín kúkúǹdùkú, mo lè dín ọ̀gẹ̀dẹ̀ náà, mo lè ṣe lè bọ̀ ọ̀gẹ̀dẹ̀ náà pẹ̀lú, pẹ̀lú rẹ̀. Irú àwọn oúnjẹ tí mo máa ń ṣe niyẹn tí wọ́n dé ti kọ́ mi láti ìgbà kékeré láti mọ̀ ṣe. Ó dè ṣe ní àwọn oúnjẹ kọ̀ọ̀kan tí mo ṣe lè ṣe àmo míì rantí àwọn làti sàlàyé bí wọ́n ṣe lè ṣe àwọn oúnjẹ yìí jẹ́ nǹkan tí mo ti ń kọ́ láti kékeré. Wọ́n dé kí ń ṣe nǹkan tó nira fún ikele láti ṣe. Àwọn kan wáà tó yẹ pe mi mọ̀ se, àwọn tí màá ti fẹ́ ṣe wọn bẹ́ẹ̀ yẹn, máa lọ sí orí ìntanẹ́ẹ̀tì láti kọ́ bí wọ́n ṣe ń ṣe àwọn oúnjẹ yìí. Láìpẹ́ yìí, ìgbà kan láti mo fẹ́ ṣe jọ̀lọ́fù rice, àmọ́ wá lọ sí orí Íntánẹ́ẹ̀tì láti lọ wo, láti wo nǹkan tí wọ́n pè ní recipe. Ẹ̀mu ti wá wo àwọn bí wọ́n ṣe ń ṣe oúnjẹ jọ̀lọ́fù rice yìí, mo dé wá ṣe, ó dé wá dùn dáadáa. Ó jẹ́ nǹkan tí wọ́n fẹ́ràn gidi gan-an ni. Bí mo ṣe ṣe, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ̀ láti bá ṣe, bá ṣe ń ṣe. Ó dé ṣe ní àwọn kan náà tí mo sì ń kọ́, kí n lè mọ̀ ń ṣe dáadáa. Mo jẹ́ ẹni tó máa ń fẹ́ràn láti máa ṣe oúnjẹ torí tí màá ti ń jẹ oúnjẹ tí mo ṣe bẹ́ẹ̀ yẹn, o máa ń mú inú mi dùn. Ó dè máa ń mú kí ọkàn èèyàn balẹ̀, ọkàn mi balẹ̀ tí màá ti ń ṣe oúnjẹ fúnra mi tó jẹ́ pé oúnjẹ tí mo fẹ́ jẹ ni, màá ti ń ṣe fúnra mi bẹ́ẹ̀ yẹn, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Ó dè máa ń jẹ́ kí ń rí ìṣẹ́ ṣe ní ilé náà. Ìgbá mirọ́n náà wà tó jẹ́ kí wọ́n máa ń so oúnjẹ fún àwọn ẹlòmíràn. Wọ́n máa ń fún mi ní oúnjẹ láti ṣe bí àti àwọn ìbá ti ń jáde, bí wọ́n bá ti ń jẹ́ kí èmi nìkan ni wà nílé, wọ́n á sọ kí ń ṣe oúnjẹ diwọ̀n. Mo dè máa ń gbìyànjú láti ṣe dáadáa kí àwọn tí wọ́n ní pé kí ń ṣe oúnjẹ diwọ̀n yẹn kí wọ́n lè fẹ́ràn rẹ̀ gidi gan-an. Kí wọ́n lè gbádùn oúnjẹ náà. Mo dè máa ń fẹ́ràn náà láti máa jẹ oúnjẹ tí mo sè torí mo máa ń gbádùn, mo paapaa jù lọ tí màá fọkàn balẹ̀ ṣe tí mo bá ṣe tó bá lè jájù dáadáa tí ẹ́ bá ní adùn dáadáa bí mo ṣe fẹ́ máa ń mú kí inú mi dùn. Ó dè máa ń mú kí àwọn tí inú àwọn tí mo ṣẹ̀ fún náà kí ó dùn nìyẹn ni ẹ́ tí mo fẹ́ràn láti máa ṣe oúnjẹ. Jẹ́je bii mo sẹ́ sọ́nà, mo lè mọ̀ bó ẹ ń ṣe oúnjẹ.